Ibo ni o fẹ́ lọ sí ìsinmi? Tí ń bá fẹ́ sinmi, mo máa fẹ́ lọ sí, eh, odò, kí n lọ wẹ́ omi ní, eh, odò ètò yìí mo ń pè ní swimming pool. Mo mọ ń fi, mo mọ ń fi ara mi balẹ̀. Mo máa ń fẹ́ràn ẹ̀ gan, kí n wẹ́ omi, kí omi yẹn máa jẹ́ kí ara mi wálẹ̀, máa sì sinmi dáadáa.

Ìgbà mélòó ni o máa ń fọ ọwọ́ lójoojúmọ́? Mi ò lè ka igba mélòó, kò lóǹkà tí mo máa ń fọ ọwọ́. Lóògbà tí n bá fẹ́ dáná àbí tí mo lọ sí ilé ìgbọ̀nsẹ̀, mo máa ń fọ ọwọ́ mi torí èyí mi ní lè ká.

Báwo ni o ṣe máa ń rántí àwọn àdéhùn rẹ? Mo máa ń kọ sílẹ̀ ni. Tí n bá ti fẹ́ gbàgbé, mo ma kọ sílẹ̀, màá sì máa yẹ̀ ẹ́ wò lórekọ́re tàbí kí n fi sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, á sì rán mi létí.

Èso wo ni o fẹ́ràn láti jẹ ju? Mo nífẹ̀ẹ ọ̀gẹ̀dẹ̀ jíjẹ gidigidi. Mo fẹ́ràn ọ̀gẹ̀dẹ̀. Oní irú ọ̀gẹ̀dẹ̀ tí Yorùbá ni tí Igbo ni, èyíkéyìí mo nífẹ̀ẹ́ ọ̀gẹ̀dẹ̀ púpọ̀.

Ṣé o mọ ìtumọ̀ orúkọ rẹ? Bẹ́ẹ̀ni, mo mọ ìtumọ̀ orúkọ mi. Orúkọ Yorùbá tí mo ń jẹ́ onítumọ̀, mo sì mọ. Gbogbo orúkọ t'áwọn òbí wa sọ wá ló ní ìtumọ̀, wọ́n sì máa ń ṣàlàyé rẹ̀ fún wa ní ẹ̀kún rẹ́rẹ́ ka lè mọ ìtumọ̀ rẹ̀.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó lẹ́rọ̀ fún ìlera? Mo máa ń jẹ oúnjẹ tó lẹ́rọ̀ fún ìlera torí pé mo nígbàgbọ́ pé gbogbo ohun tí a bá ń jẹ ó ní ǹkan ṣe nínú agọ́ ara wa. Nítorí èyí, gbogbo oúnjẹ tí mo máa ń jẹ, èyí tó máa ń mú ara mi dága gága, èyí tó máa ń fún mi ní àǹfàní ni.

Kíni oúnjẹ tí o fẹ́ràn jù? Mo fẹ́ràn àmàlà àti ewédú dáadáa. Àmàlà dúdú, oúnjẹ tó ń jẹ jù ní ìlú Ọ̀yọ́. Mo fẹ́ràn ẹ̀ torí pé ó fẹ́lẹ́, kò ń wúwo níkùn, ó máa ń tètè lọlẹ̀ ó sì dùn dáadáa.

Ṣé o máa ń ṣe ìwádìí àwọn alábàáṣiṣẹ́ pọ̀? Ní tòótọ́, mi kì í ṣe ìwádìí. Mi rò pé mo nílò láti ṣe ìwádìí wọn, tẹ̀ mí ní kí n ti lọ ibi iṣẹ́ mi, kí n ṣiṣẹ́ tó yẹ kí n ṣe kí n sì kúrò níbẹ̀.

Èdè wo ni o fẹ́ kọ́? Èdè French lo wù mí kí n kọ́. Mo fẹ́ràn rẹ̀ gidigidi torí èmi náà fẹ́ ní èdè kẹta. Mo mọ Gẹ̀ẹ́sì sọ, mo gbọ́ Yorùbá dáadáa èmi náà fẹ́ ní èdè kẹta. Inú mi a si dùn púpọ̀ láti lọ sí ìlú Faransé láìpẹ́.

Kí ni ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́? Mo fẹ́ kọ́ bí a ti máa ń rán aṣọ. Mo fẹ́ kọ́ iṣẹ́ télọ̀ kí emi náà lè maá yí ọwọ́ padà nú lé kin ní òwò kejì tí màá fi máa mú owó wọlé, màa sì lè máa rán aṣọ síra mi àtàwọn ọmọ mi lọ́rùn.

Báwo ni o ṣe máa ń tọ́jú ẹ̀kanáà rẹ? Nígbà tí m bá wà nílé, tí n bá ríi pé ó ti gùn jù àbí ìdọ̀tí wà nù ẹ́, mo máa fúnra mi mà re pẹ̀lú résọ̀, màá sì yọ gbogbo ìdọ̀tí rẹ̀. Ṣùgbọ́n ní ẹ̀ẹ̀kọ̀kan boyá mo lọ ṣerún mi, màá sọ fún onídìrí mi kó bá mi ge kó sì tọ́, kó rẹwà dáadáa.

Báwo ni o ṣe máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́ pọ̀ rẹ? Ẹn kò fi bẹ́ẹ̀ sí ìbáṣepọ̀ kan láàárín wa, ju pe kó ní kalùkù ṣe iṣẹ́ tí wọ́n yàn fún un, ṣùgbọ́n ẹ àárín wa ó gúnrégé, kò sí kùnsínú, à ń ṣe déédéé láàárín ara wa.